Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa ya àwòrán torí inú mi máa ń dùn tí mo bá ya àwòrán. Àwòrán yíya ṣiree mi ò kọ́ lọ́dọ̀ ẹnikẹ́ni, Ọlọ́hun ló bù mí ní ẹ̀bùn yíya àwòrán. Mo fẹ́ràn láti máa ya àwọn àwòrán bí i àwòrán igi, àwòrán ilé, àwòrán ọkọ̀ tó ń lọ àti àwòrán èèyàn tó bá jókòó. Kódà ní ìgbà mìíràn, àwọn èèyàn máa ń pè mí wá pé kí n wá bá wọn ya àwòrán ara wọn tí wọ́n sì fún mi ní owó pé mo bá wọn ya àwòrán.

Mo dú pé mo máa ń rìn lálaafiá torí pé mo ní àlàáfíà. Àlàáfíà arami sì péye dáradára. Inú mi máa ń dùn tí mo bá fẹ́ jáde torí wípé Ọlọ́run fi àlàáfíà sí mi lára. Àlàáfíà yi náà sì maan mú mi, mo máa ń fi àlàáfíà yi mo máa ń fi rìn lọ ibi iṣẹ́, oun mo máa ń fi padà-- ti n bá tún padà dé náà àlàáfíà na ni mo tún máa ń wa.

Ní ọ̀sán mi nígbà mìíràn, ó ní àwọn oúnjẹ tí mo máa ń jẹ kò ṣe nǹkan, kò ṣe nǹkan kan náà ní ojoojúmọ́. Ni ìgbà mìíràn ní ọ̀sán, mo lè mu gàárì àti bẹ̀skẹ́. Ìgbà mìíràn sì rè é, ó lè jẹ́ gàárì àti kúúlí pẹ̀lú omi tútù, òun ni màá lò. Ìgbà mìíràn sì ni mo lè jẹ ìrẹsì, bóyá ìrẹsì ni àbí ẹwà àti búrẹ́dì ni. Ìgbà mi mo sì lè jẹ èkuru. Oríṣiríṣi oúnjẹ tó bá ti wù mí, bó bá ṣe wù mí, òun ni oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán.